Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rin dáadáa. Mo fẹ́ràn kí n má a sọ orísìírísìí, mo sì fẹ́ràn kí n má a gbọ́ orísìírísìí àlọ́ tó jẹ́ àlọ́ apanilẹ́rin bíi alọ Ìjàpá àti Yánni bo, àbí àlọ́ Ìjàpá àti Ajá.